Sọ fún wa bí o ṣe ń wá ohun tí ó sọnù. Ohun tí ó sọnù kẹ́yìn. Ohun tí ó sọnù, ó dà bíi ẹ̀rọ tí a máa ń kó nǹkan sí ni ó sọnù kẹ́yìn. Ni ibi tí, níbi tí ibi mo ti ń ṣiṣẹ́ mo sì ti wá, mo bá ẹni tí ó lọ ṣiṣẹ́ níbẹ̀ sọ̀rọ̀ pé ṣe ó bá mi ríì ṣùgbọ́n mi ò ri.

Lérò tèmi, ìwà tí olórí rere gbọ́dọ̀ ní. Lákọ̀ọ́kọ́, ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó fi àwọn ènìyàn ṣáájú ara ẹ̀, tó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, tí ó sì ṣe tán láti kọ ẹ̀kọ́ mọ́ ìmọ̀ tí ó ti ní tẹ́lẹ̀, tí ó sì jẹ́ ẹni tí ó níbọ̀wọ̀ fún àwọn ènìyàn, tí ó ka gbogbo èèyàn gẹ́gẹ́ bí ẹni tí ó ní nǹkan pàtàkì tí wọ́n ní ṣùgbọ́n tí òun kò ní. Mo ti ni irú àwọn èèyàn bẹ́yẹn dáadáa. Wọ́n dẹ̀ jẹ́ àpẹẹrẹ rere ní àwùjọ.

Hmm abúlé tí àwọn ìdílé mi ti wá, ìlú ọ̀wọ̀ ni àwọn èèyàn mi ti wá. Kí ni mo lè sọ nípa ìlú ọ̀wọ̀? Ìlú ọ̀wọ̀ jẹ́ ìlú tí ó ní àṣà àti èdè. Ẹni tí pé àwọn-- a ní àṣà lọ́dọ̀ wa dáadáa, a sì jẹ́ àwọn tí ó máa ń lọ sí ojú ogun. A máa ń gbìyànjú láti dáàbò bo àwọn èèyàn wa, so àwọn akíkanjú ni àwọn èèyàn tí ó wá láti ìlú ọ̀dọ̀ mi. Mo sì máa ń lọ lé lẹ́ẹ̀kọ̀kan, mo sì ń gbìyànjú láti lọ lé láìpẹ́.

Hmm, tí mo bá rántí ìgbà tí mo kọ́kọ́ ní owó ti tẹ̀mi, hmm, eléyìí tí mo rántí ọ́ ni láti jẹ́ wipé ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn tí mo kúrò ní ilé ìwé, ilé ìwé akọ́bẹ̀rẹ̀, ìyẹn ilé ìwé grammar, grammar school. Ẹ, ìgbà yẹn mo bẹ̀rẹ̀ sí í kọ́ àwọn ọmọ ilé ìwé ní ilé akọ́bẹ̀rẹ̀ primary. Nígbà náà wọ́n n san salary fún mi. Salary tí mo kọ́kọ́ gbà níbẹ̀ ni ó lè jẹ́ bí owó àkọ́kọ́ tí mo le sọ pé mo, mo rí. Lára owó òun mo sì fi han àwọn òbí mi, mo lò lára owó òun, mi o rántí nínkan tí mo fi rà, ṣá.

Ṣe mo máa ń lo ọ̀pá ìfàmọ́ra nígbà tí mo bá n mú ohun mímu? Láwọn ìgbà kan sẹ́yìn mo máa ń lò ṣùgbọ́n torí pé bí àwọn tí ó ń ta nǹkan mímu bí wọ́n ṣe kíi tọ́jú àwọn ọ̀pá ìfàmọ́ra wọn, mo máa ń ní isinsinti mo máa ń fẹ́ kó jẹ́ pé mo lo ike tí, ohun tí mo bá rà tí mo fẹ́ mú bá jẹ́. Ti mo ba sii mo mo pe ko tii si idoti to wonu e, mo maa lo bẹ́ẹ̀.

Ṣé mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni mo ti rin ìrìnàjò lo si ìlú ti o pọ lorisirisi. Mo ti rin ìrìn àjò lọ sí ibi Ẹ̀dó, ìyẹn ìlú Benin. Ìbẹ̀ ni mo ti ṣe àgùbánirọ̀ mi. Mo sì gbádùn àwọn bí bẹ̀ ṣe rí. Ìrìn àjò o hun dáa. Mo sì gbádùn ìwà àwọn èèyàn tó ń gbé níbẹ̀ náà.

Ṣé mo mọ bí a tí ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Iyẹn tí à ń pè ní first aid. Ẹ̀ dé àwọn ìwọ̀n kan. Mo mọ bí a ṣe ń ṣe, ṣùgbọ́n mi ò tí lè sọ pé mo mọ bí a ṣe ń ṣe CPR dáadáa. Mò mọ̀ ń gbìyànjú mo ti rí àwọn fídíò tí àwọn èèyàn ti ṣe nípa bí èèyàn ṣe lè rán ẹni tí ó bá wà níru ipò bẹ́ẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n mo mọ àwọn kankan nípa àwọn ipò àwọn èèyàn kankan tí mo lè rànlọ́wọ́ tí ó bá níí ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ àkọ́kọ́ lẹ́ẹ̀kọ̀kan.

Nígbà wo ni mo lọ sí ilé oúnjẹ kẹ́yìn? Mo sì lọ sí ilé oúnjẹ ní ọ̀sẹ̀ tó kọjá. Tí mo bá rántí, mo sì lọ ilé oúnjẹ ní ọ̀sẹ̀ tó kọjá. Mo lọ síbẹ̀ láti lọ ra oúnjẹ, ṣùgbọ́n mi ò jókòó jẹ ẹ́ torí mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Hmm, mo lọ sí ilé oúnjẹ ní bí ọ̀sẹ̀ tó kọjá. Mo kan lọ ra oúnjẹ oun ni mo dẹ̀ kúrò níbẹ̀ ipeníjà tí ó sábà máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ìdí tí mo fi fẹ́ láti rí pé ṣe ni mo ra oúnjẹ tí mo kúrò ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn, onibi tí ọkọ̀ máa ń dúró sí fún ìgbà pípẹ́. Nítorí náà, so mo nílò láti ra oúnjẹ kí n lọ jẹ́ nílé kí mó má ba di àwọn èèyàn mí lọ́wọ́ láti lè gbé ọkọ̀ wọn wọlé sí inú, eh, compound ibi tí wọ́n ti ń ta oúnjẹ wọn.